Ṣé o máa ń ṣe eré ìdánì? Mi ò mọ̀ nǹkan tó ń jẹ́ eré ìdánì ní ère Yorùbá àbí nínú àwọn eré tí mo máa ń wò. Nítorí ìdí èyí, mi ò kí ń ṣe eré ìdánì. Kò sí nínú àwọn eré tí mo ti è mọ̀ ń pa rẹ̀ rárá rárá. Mi ò mọ̀ bóyá eré ìdánì túmọ̀ sí wípé kí èèyàn mú nǹkan, ó sọ pé òun lòún, òun nìkan lòún ní. Ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ mọ̀ nǹkan tí eré ìdánì jẹ́ dáradára tó.